Ah, eh, gẹ́gẹ́ bí ìṣòro tí mo bá ń dojú kọ lórí ẹ̀rọ ayárabíàṣá mi, mo máa lọ sí ìkànnì tó ń pè ní Google láti tí ń ba, ìyẹn tí ń bá mọ bí mo ṣe máa ṣe fúnra mi láti lè béèrè ọ̀rọ̀ wípé ẹ jọ̀ọ́ oh, tí èèyàn bá dojú kọ irú, ẹ, ìṣòro yìí, báwo ni ọn ṣe lè rí ṣẹ?

Bẹ́ẹ̀ni o, o máa ń rọrùn nígbà tí mo báa ń sùn. Kì í ṣe tó bá ti rẹ mí tí n bá dẹ̀ ti ní, ah, ó ti rẹ mí o, mo fẹ́ lọ sùn o, kì í ṣe nǹkan tó máa nira fún mi ní láti sùn. Àfi tí m ba lá àlà tó jẹ́ kí n tají, hmm, ó máa rọrùn fún mi láti sùn.

Ìlú tíì mò ń gbé nísinsìnyí, ìlú Ìbàdàn, ó dẹ̀ wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀, ìpínlẹ̀ àbí ìlú Ìbàdàn jẹ́ ibi tótóbi gidi gan o ó fẹ jẹ́ nínú gbogbo àwọn ìlú tó wà káàkiri àgbáyé. Ehn, tí a bá wà díẹ̀, ó máa fẹ́ wà nínú àwọn àádọ́ta ìlú tó tóbi jù ní gbogbo àgbáyé lọ.

Nígbà tí a bá ń ṣe oúnjẹ nílé wa, à, ilé wa máa ń ta sánsán gan. Ilé wa máa ń ta sánsán gan gan. Èèyàn dè máa, a máa wuyàn wípé kóuje yen tì jinná tán kí eeyan ba lè bẹ̀rẹ̀ sí jẹ ẹ́, kí èèyàn ba lè tẹ́fẹ́ inú èèyàn. Torí inú ilé a máa ta sánsán gan. Àwọn ará, àwọn tó súnmọ́ èèyàn gan, tọkọ lẹ́, tó ń gbé ní ilé tó bá súnmọ́ èèyàn gan, ó ṣe ṣe k'awọn gan máa gbóòórùn e.

Rántí ìgbà kan tí àjèjì kan ràn mí lọ́wọ́, ha! Inú mi dùn gan torí ọjọ́ náà mo san, eh, ẹ̀rọ alágbèéká mi sọnù ní ibi tí mo ti lọ gba ní, ní skúlù mi, ní súkù. Eh, nígbà tí mo dẹ̀ wá wá wá, eh, inú mi ti bàjẹ́ ṣùgbọ́n ìgbà tí mo pe fóònù náà, àjèjì yẹn dáhùn ó sí sọ fún mi wípé ìbí báìbáiì ni kí ti wá pàdé òun kí ó wá gba ẹ̀rọ mi, inú mi dùn lọ́pọ̀lọpọ̀.

Èmi ò fi bẹ́ẹ̀ kúdùn kí máa jẹun ní, níta tí màá jáde kúrò nílé. Ṣùgbọ́n àwọn, ẹ́h, èyí tàwọn ní èdè òyìnbó ń pè ní eatery or fast food, ẹ́, restaurant òun ni mó máa ń wò pé lẹ́ẹ̀kọ̀kan ti eeyan bá jáde, ẹ́, tí eeyan bá fẹ́ jẹ oúnjẹ gidi ó sì máa ń wú mi pé, "òkay, mò lè, mò lè jẹun ní àwọn irú báyìí." Mi ò kań kí n fẹ́ jẹun ní ibi tó bá wà ní ojú títì ba yen.

Nǹkan tí màá ṣe tí màá dúró dè nǹkan ó láti jẹ́ a máa sọ̀rọ̀ nípa nǹkan tí mò ń dúró dè yẹn gangan, gangan. Ntí màá dúró dè yẹn gangan ló máa jẹ́ kí mọ̀ ntí n bá fẹ́ ṣe. Ehn, fàpẹẹrẹ rẹ̀ tí nbá dúró dè yàn, mo máa lọ dúró síbi kan, máa dẹ̀ bíi bóyá ẹ̀rọ alágbèéká mi, màá máa fi rẹ́jú tí ẹnìyẹn máa fi dé.

A ti ń rán àwọn àgbàlagbà lọ́wọ́ lórí fóònù. Ó lágbára ọ, ehn pẹ̀lúpẹ̀lú tó bá jẹ́ àwọn àgbàlagbà tí wọ́n ò tètè mọ̀ bí wọ́n ṣe ń lo àwọn fóònù ayélujára àti àwọn fóònù tuntuntun tí ó wà láyé ìsín, ẹ, a máa pẹ́ yàn díẹ̀, èèyàn tó lè ṣàlàyé fún wọn dáadáa.

Tí oúnjẹ bá ṣẹ́kù ní ilé wa, eh tí ó bá pọ̀ jù, nǹkan tí a máa ń ṣe náà ni pé a máa dè kí àwọn ìrá, àwọn kòkòrò kó má ba à wọ inú ẹ̀. Ìyẹn àkọ́kọ́, tó bá dii ijọ́ kejì tàbí ijọ́ yẹn náà ta bá tún fẹ́ tún jẹ́ ẹnu kaa kàn-án gbé kaná kaa tún gbé kaná náà ká bà lé tún jẹ́ kó bàa lè gbóná padà.

Omi mímu ní ilé tèmi, ọ̀nà méjì ni a máa ń fi mu. Ìgbà míì a máa ń mu omi láti inú ẹ̀rọ, ìgbà míì de re a máa ń ra ìtàn olóyìnbo ń pè ní sachet water, ìyẹn tá ń pè ní pure water. Èh, àwọn omi méjì tí a máa ń mu ní ilé tèmi ní eleyi.

Ah! Oríṣìíríṣìí orin ni mo fẹ́ràn, ṣùgbọ́n mo fẹ́ràn àwọn orin, orin ìlú wa náà, mo dẹ fẹ́ràn àwọn orin òyìnbó kọ̀ọ̀kan náà. E! Ìgbà tííi nbá ṣe, bó bá ṣe bá mi sí ni mo ṣe máa ń fẹ́ gbọ́ ohun tó bá wù mí sí, tí inú mi bá dùn, ó ní irú àwọn orin tí màá fẹ́ gbọ́. Tí ó bá rldẹ ṣe díẹ̀, mo tún ní àwọn orin tí mo máa fẹ́ gbọ́ tí inú mi ò bá fi bẹ́ẹ̀ dùn náà.

Ni tèmi sá ti iṣẹ́ bá pò, mo máa n, mo máa n gbìyànjú láti kojú mọ́ iṣẹ́ yẹn dáadáa. Mo dẹ̀ máa ń gbìyànjú láti máa sọ fún ara mi pé: ti n bá ti lè ṣe iṣẹ́ yìí tán, mo mọ ìgbádùn tó ma gbẹ́yìn è pé ọkàn mí á lè yá gágá, màá dẹ̀ lè ṣe àwọn nǹkan mi, màá dẹ̀ lè sinmi ti n bá lè ṣe tán. Àwọn ǹkan tí mo máa fí ń, ṣèyànjú fúnra mi nìyẹn tí mo bá tí ń ṣiṣẹ́ tó bá pò.

Kò sí eré tí àwọn ọmọdé ò lè ṣe. Àṣìkò de n yìí padà lójojúmọ́, oríṣìíríṣìí ǹkan ni ó ń jáde tí àwọn ọmọdé tún lè máa ṣeré sí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìgbà táwà kókó kéré gan, àa ní àwọn ǹkan táwọn olóyìnbo ń pè ní digital games. Ṣùgbọ́n ní ìsinyi, àwọn ọmọ kéékèèké níìsínyi wọ́n ti ní, wọ́n lè máa, wọ́n lè máa fi irú àwọn ǹkan báyẹn ṣeré. Yálà sí àwọn ẹ̀yẹn náà, wọ́n tún lè máa gbá ball, wọ́n lè fi kẹ̀kẹ́ ṣeré àti oríṣìíríṣìí báyẹn lọ.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni ká máa gbá bọ́ọ̀lù. Ehn, mo máa ń wo bọ́ọ̀lù dáadáa, inú mi sì de má ń, inú mi sì máa ń dùn tí máa ń wo bọ́ọ̀lù. Mo máa ń fẹ́, mo máa ń fẹ́, mo máa ń gbìyànjú láti ṣe irú àwọn nǹkan tí màá ń rí, tí màá ń wo eré bọ́ọ̀lù ní pápá ìṣeré náà, kí èmi náà ba lè, kí èmi náà ba lè gbìyànjú rẹ̀ kíni òun ṣe ń rí. Ehn, eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ òun ni eré bọ́ọ̀lù.

Mo mọ àwọn èèyàn dáadáa. Mo mọ ìyàwó mi, mo lè mọ ọmọ mi. Kò síbi tí mo le ti rí wọn tí mi ò ní mọ̀ pé, ah ọmọ mi ni léwu, ìyàwó mi ni eleyi ehn, àwọn ojú ẹni tí mo mọ̀ dáadáa ni ẹ. Mo mọ àwọn òbí mi ná. Kò síbi tí mo ti lè rí wọn kí n má tàbí kí n gbóhun wọn kí n má lè sọ pé àh, eh ẹni tí ẹni báyìí jẹ ní yen.

Mo máa ń wọ ago ọwọ́ lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n èmi òun ṣe ẹni tó fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa wọ ago. Kíì dẹ̀ n ṣe pé mí o ní ago tàbí mi o ni àgó ri. Mo kan máa ń gbàgbé láti wọ sọ́wọ́ nígbà mí, ẹ́ẹ̀ ṣùgbọ́n mo ní ago ọwọ́, àmọ́ mi ò kí ń fi bẹ́ẹ̀ wọ̀.

Ah! Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn irin, iṣẹ́ ìtà gbangba o kí n máa pàrọ̀. Ṣùgbọ́n, ẹ́ òóó ní bó ṣe jẹ́, tó bá jẹ́ iṣẹ́ tó mú mi lórí, tí mo dẹ̀ mọ̀ pé ẹ́, mo lè fi iṣẹ́ yẹn tún kọ́ ìmọ̀ sí, tó jẹ́ jẹ́ pé owó tí wọ́n ń fún mi láti ṣiṣẹ́ ní ìtà gbangba ẹ, óò da, un kò sì wàhálà mo máa ń lè ṣe, ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn kí máa lọ ṣiṣẹ́ ìtà gbangba. Pápá julọ tí ó bá ti san owó gidí.

Oṣù oṣù tó oṣù karùn ni àbí ẹmi. Ọjọ kẹrin nínú oṣù karùn ni a bí ẹmi. Oṣù karùn.

Oríṣiríṣi àlọ́ àpamọ̀ ló wà. Eh, púpọ̀ nínú àwọn àlọ́ tí mo ti gbọ́ ni àwọn àlọ́ Ìjàpá. Eh, eh, oríṣiríṣi ìgbà kan wà tí Ìjàpá tó, tó fẹ́ lọ jẹun lójú ọ̀run ló bére ìyẹ́ lọ́wọ́ àwọn, àwọn ẹyẹ. Nígbà tí ó dẹ̀ de ojú ọ̀run tó ti jẹ oúnjẹ, ìgbà tí ó ń ṣe bákanbàkan tí ó fẹ́ ṣe bí wọ́n ṣe jọ sọ mọ́ pẹ̀lú àwọn ẹlẹyẹ, àwọn ẹyẹ yẹn wá gba iyẹ ti wọn fún to fi wa s'oju ọrun bò ṣe jábọ̀ nìyẹn. Idi sí Ìjàpá tí ẹ̀yìn Ìjàpá tó ṣe fọ́ nìyẹn.

Tí ń bá lè kọ́ iṣẹ́ ọwọ́, iṣẹ́ tí emi fẹ́ kọ́ ni iṣẹ́ láti máa tún fóònù àti kọ̀m̀pútà ṣe. Èèè, mo o-- owú-- iṣẹ́ tó wù mí ni nígbà tí mo wà kékeré ṣùgbọ́n ìyá mi ò jẹ́ kí n kọ́ nígbà yẹn. Mò dẹ̀ sọ fún ọ pé ó wù mí, mi ò mọ ìdí tí wọ́n ò fi jẹ́ kí n kọ́ nígbà yẹn. Iṣẹ́ tó wù mí láti kọ́ nìyẹn.

À, àjọyọ̀ ìdílé a máa dùn, eh torí ìgbà mí ìyán lè sọ pé àjọyọ̀ yẹn, eh ilé ìjọsìn ìyàn le ha tí kọ́kọ́ ṣe àjọyọ̀ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti jó sí Ọlọ́run fún orí tó ṣe nípa ìdílé yẹn. Tí ó bá yá, èèyàn lè wá ní kí àwọn èèyàn wá sí ilé èèyàn kọ́ wa jẹun. Àjọyọ̀ á máa dùn, ó dẹ̀ máa ń, ó dẹ̀ máa ń dùn dáadáa.

Oríṣiríṣi iṣẹ́ ọwọ́ ló wà ní agbègbè mi. Iṣẹ́ bíríkìlà wà, iṣẹ́ welder wà, iṣẹ́ẹ́, iṣẹ́ awakọ̀ wà. Oríṣiríṣi iṣẹ́ ni tó jẹ́ iṣẹ́ ọwọ́. Iṣẹ́ ẹni tó ń dirun náà wà, iṣẹ́ bárbar wà. Oríṣiríṣi iṣẹ́ ló wà tó jẹ pé, tó jẹ́ iṣẹ́ ọwọ́ ní agbègbè mi.

Ah! Bẹ́ẹ̀ni o, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù dáadáa torí ní tèmi, nígbà tí àwọn èèyàn bá ti sùn nígbà mi ni o máa ń dùn fún mi láti tètè jí, láti tètè ṣe oríṣiríṣi iṣẹ́ torí ìgbà yẹn kò ní sí ariwo púpọ̀, kò dẹ ní sí ẹni tó máa máa dá èèyàn láàmú. Púpọ̀ ni wọ́n á ti lọ sùn. Ehn, nítorí náà mo máa ń jí ní kùtùkùtù dáadáa.

Ilé ìfowópamọ́ ni ó máa ń bí mi nínú láti lọ jù, ní ayé ìsínyi. Torí tí ẹ̀eyan bá lọ bẹ, wọ́n máa ń-- mo, mo, mo máa ń lérò po máa fi àkókò èèyàn ṣòfò. Eẹ̀yàn á máa lo àkókò púpọ̀ tí eeyan bá lọ ilé ìwé pamọ́ torí oríṣìíríṣìí àwọn èèyàn ló máa ń wà níbẹ̀. Oríṣìíríṣìí, eh, queue ló dẹ̀ máa ń wà níbẹ̀. Eh, torí náà mi ò kí ń fẹ́ máa lọ sí ilé ìwé-- ilé, ilé, ilé tó ń fi owó pamọ́, ìyẹn báǹkì torí wọ́n máa ń fi àkókò ṣòfò gan tí eeyan bá ti lọ ibẹ̀.

Ní èro tèmi, mo lérò pé ó yẹ kí á lè fi àwọn àṣà tó da lé àwọn ọmọ lọ́wọ́ kó má báa gbàgbé e gbogbo àwọn àṣà yorùbá tó da tí àwa bá láyé. Mo tún lérò pé ó yẹ kí á lè fún-- ká lè fi àwọn ètò nípa bóyá bó sé n ìtọ́jú ẹni nípa ewé àti ewé àti egbò Yòrùbá, ó ye k'a lè fi lé àwọn ọmọ lọ́wọ́.

Hm, o ti ṣe diẹ nísin tí mo lọ sí ilé oúnjẹ kí n máa pàrọ́. Ehn, a ti fẹ́ máa lọ sí bóyá bíi ọ̀sẹ̀ méjì tí ó bá ń ṣe mẹ́rin gan tí mo lọ sí ilé oúnjẹ. Tí bá ronú jilẹ̀ ni màá ṣẹ̀ṣẹ̀ máa mọ eh ilé oúnjẹ tí mo lọ àti oúnjẹ tí mo jẹ tó kẹ́yìn.

Tí mo ṣe máa ń gba èèyàn nímọ̀ràn ni nínú ọ̀rọ̀ tó bá ni rá ó máa ń wá sí èmí, lérọ̀ torí inú mi ò kí ń dùn tí màá rí ẹni tó bá wà nínú ìnira. Ọlọ́run dẹ fún mi ní ẹ̀bùn díẹ̀ wípé mo máa ń bá, máa ń fi ọ̀rọ̀ tu àwọn èèyàn nínú láti má jẹ kí wọ́n má ró tón bá wà nínú ìnira.

Àjọyọ̀ ìgbéyàwó kan ni, ni mo rí lórí ẹ̀rọ alágbèéká mi tí àwọn kan ń ṣe tí mo sì rí pé ibi tí àjọyọ̀ yẹn ti ń lọ ni, eh, ìyàwó bá ní òun ò ṣe mọ́ wípé òun ò, òun ò, òun ò fẹ́ ṣe ìgbéyàwó yẹn mọ́. Ìyẹn jẹ́ a-a-àjọyọ̀ tó jẹ́ pé ó ya ní lẹ́nu wípé, eh, irú ǹkan báyìí ń ṣẹlẹ̀.